Etí mi dara. Ìbéèrè, ṣe etí rẹ dára? Etí mi dára ni ọ̀pọ̀lọpọ̀. Etí mi méjèèjì mo máa ń fi ń gbọ́ ọ̀rọ̀ kété kété. Tí abẹ́rẹ́ bá jábọ́, tóró gba hun, mo máa gbọ́. Mo ń fi etí méjèèjì mo fi ń gbọ́ ọ̀rọ̀, mo fi ń gbọ́ ohun tó ń lọ láyíká mi. Gbogbo ariwo tó ń lọ ní àyíká mi, gbogbo ohun tó ń lọ ní agbègbè mi ni mo máa ń gbọ́ dáradára. Mo ń gbọ́ ní àgboyé, mo ń gbọ́ kété kété.

Mi ò kì í bínú tí mo bá wà nínú ọkọ́. Ìbéèrè, ṣe o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ́? Kí ló dé tí mo máa bínú nígbà tí mo bá wà nínú ọkọ́? Èmi ò kì í bínú nígbà tí mo bá wà nínú ọkọ́. Mo máa ń fi ara ba lẹ̀ láti wo ohun tó ń lọ ní àyíká mi nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mo máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń bá ara wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni mo máa ń dá sí tí mo bá wà nínú ọkọ́. Tí èèyàn kan bá fẹ́ mú mi bínú nínú ọkọ́, bóyá ó tẹ́ mi mọ́lẹ̀ ni àbi ó sun mi ju bó ṣe yẹ lọ, mo máa ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú rẹ̀ ni. Mi ò kì í sábà bínú tí mo bá wà nínú ọkọ́. Mo lè bínú ṣùgbọ́n inú mi máa tètè túká. Máa jẹ́ kí ìbínú yẹn kó tètè túká nínú mi torí mi má fẹ́ bínú nínú ọkọ́ torí kí n má ba à ṣì wà hù.

Ìbéèrè, Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé kí n wọ aṣọ tó rẹwà, bàtà tó rẹwà, kí n ṣe irun mi lọ́ṣọ̀ọ́ kí ojú mi kí ó gúnrégé, kí n ṣe kí n múra, kí n múra, kí n ṣe ojú mi kó gúnrégé, kí ìmúra mi kó dùn wò lójú. Kí n wá gbé ọdún jáde lọ. Kí n lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi láti kí wọn fún ti gbogbo ṣinṣin ọdún. Kí n lọ, kí n jáde, kí n ṣeré lọ, kí n sì tún padà wálé ní ayọ̀ àti àlàáfíà.

Ìbéèrè, ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí méjì ó pọ̀ ju ni mo máa ń lò. Ó wa kéré tán ìrọ̀rí kan. Tí mo bá lo ìrọ̀rí méjì, a jẹ́ pé mo gbórílé ìrọ̀rí kan, mo wá gbé ẹsẹ̀ lé ìrọ̀rí kejì. So ó pọ̀ pín, ìrọ̀rí méjì ni mo máa ń lò. Ó wa kéré tán ìrọ̀rí kan.

Ìbéèrè, ṣe o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí ní àìmọye ìgbà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo ti lọ sí ìlú mìíràn. Káàkiri, tí n bá rán ti di ẹni bẹ́ẹ̀. Ìgbà míì, mo le kúrò láti Abẹ́òkúta kí n wá sí ìlú Ìbàdàn. Láti ìlú Ìbàdàn, mo máa ń lọ sí ìlú Ìjẹ̀bú. Mo sì tún máa ń lọ sí ilé Ifẹ̀, mo tún máa ń lọ sí Òǹdó. O ti káàkiri, káàkiri. Mo ti gba bẹ̀rẹ̀ ìlú Èkó rí. Mo máa ń, mo máa ń rìnrìn àjò káàkiri lọ sí ìlú mìíràn.

Ìbéèrè, ṣe o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, pàápàá àwọn tí ń kò wá sí ní tòsí, tí mo sì fẹ́ bá wọn ní gbólóhùn bí àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀. Nítorí ìdí èyí, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, máa fi ráńṣẹ́ fún àwọn ènìyàn.

Ìbéèrè kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn láti máa mu ọtí ẹlẹ́rìndòdò. Ohun mímu tí mo fẹ́ràn jù, òun ni ọtí ẹlẹ́rìndòdò àti ọtí wáìnì. Mi ò kí máan mu ọtí líle, ṣùgbọ́n mo láìkí ọtí ẹlẹ́rìndòdò àti ọtí wáìnì. Mo máa ń mu nígbà kú gbà tí o bá wù mí láti mu.

Ìbéèrè: àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni ìkórè ìdílé tí a máa ń ṣe ní ọdọọdún ní ilé ìjọsìn wa àti ìkórè ọmọdé. Mò ń láìkì àwọn àjọ̀dún méjèèjì, mo fẹ́ràn láti máa wà ní ibi tí wọ́n bá ti ń ṣe àjọ̀dún lọ́dọọdún ní ilé ìjọsìn tí mò ń lọ.

Ìbéèrè: Irú bàtà wo ni o máa ń wọ̀? Irú bàtà tí mo fẹ́ràn jù láti máa wọ̀ ni bàtà olókùn, tí ìdí rẹ̀ ò ga púpọ̀. Tó fẹ́rẹ̀ẹ́ sún mọ́ pé ìdí rẹ̀ pẹlẹbẹ ni mo fẹ́ràn jù láti máa wọ̀. Mo sì tún fẹ́ràn kí ń máa ń wọ bàtà tí, tí ó bá bo iwájú ẹsẹ̀ mi àti ẹ̀yìn ẹsẹ̀ mi, pàápàá jùlọ ní inú òtútù, nígbà òtútù àbí ìgbà ọyẹ́ ni mo fẹ́ràn láti máa wọ irú bàtà báyìí.

Ìbéèrè, ṣe o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, pàápàá jùlọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Orí Íńtánẹ́ẹ̀tì mo ti ra àìmọye nǹkan tí mo máa ń ra lórí Íńtánẹ́ẹ̀tì bí bàtà, aṣọ lórísìírísìí àti àwọn ohun èlò inú ilé ìdáná àti ohun èlò ta máa ń lò nínú ilé, mo máa ń ra dáadáa lórí Íńtánẹ́ẹ̀tì.

Ibeere, ṣe o fẹ́ran ra oúnjẹ ní òpópónà? Mo fẹ́ran láti máa ra oúnjẹ ní òpópónà. Ni paapaa nígbà tí mi o bá ráyè dáná, dáná oúnjẹ ní ilé mi, tí mo sì ríi wípé tí n bá ní pé kí ń dúró láti dáná oúnjẹ ní ilé mi kí n tó máa lọ sí ibi iṣẹ́, ó lè ṣe ókún fa ohun tí ó jẹ́ kí n pẹ́ dé ibi iṣẹ́. Nítorí ìdí èyí, mo máa láìkí kí n lọ ra oúnjẹ jẹ ní òpópónà, kí n lọ ra oúnjẹ ní òpópónà ju kí n dúró láti dáná ní ilé lọ.

Ìbéèrè: Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà òyìnbó tí a ń pè ní kéèkì. Mo fẹ́ràn láti máa jẹ àkàrà yìí ní ọ̀pọ̀ ìgbà. Mo fẹ́ràn rẹ̀ gidi gan ni. Tí mo bá ti rà àkàrà òyìnbó yìí tí a mọ̀ sí keékì, tí mo bá ti jẹ ẹ, mo bá ti jẹ nu eh, èyí tó bá kù, à wa gbé sínú ẹ̀rọ amú omi tutù tí a mọ̀ sí fíríjì.

Ìbéèrè òṣù wò ní òṣù wò nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún òun ni oṣù Ọ̀pẹ. Oṣù tó jẹ́ ìgbà yìí ni a máa ń ṣe Kérésìmesì, pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Kérésìmesì. Ìgbà yìí ni a máa ń ṣe ọjọ́ ìbí olúwa wa Jesu Kristi. Mo fẹ́ràn oṣù yìí nítorí ọ̀pọ̀lọpọ̀ wẹ̀jẹwẹ̀mu ni ó máa ń wáyé nígbà náà, odun ti awon omode Oṣù tí àwọn ọmọdé tí wọ́n láì ke ju òun ni, èmi náà sì fẹ́ràn rẹ̀.

Ìbéèrè: Ṣé o máa ń jẹ gọ́mù? Rárá o, èmi kì í jẹ gọ́mù ní tèmi ò, torí gọ́mù kì í ṣe ohun ti oun jíjẹ tí ènìyàn le jẹ ọ. Èmi ò wá mọ̀ bóyá àwọn ẹlòmíràn máa ń jẹ gọ́mù, ṣùgbọ́n ní tèmi n tèmi o, èmi kì í jẹ gọ́mù torí pé gọ́mù kì í ṣe oúnjẹ jíjẹ fún ènìyàn.

Ìbéèrè ṣe ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jẹ? Bẹ́ẹ̀ni, Ọlọ́run ti mú torí pé onígbàgbọ́ ni èmi. Nítorí ìdí èyí, ẹ̀mí Ọlọ́run tí ó kún inú mi, ó ti jẹ́ kí ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jẹ. Nítorí wípé, ẹni tí ó bá jẹ́ onígbàgbọ́, ó yẹ kó lè mọ̀ pé bí òun bá di ènìyàn ṣe ọkàn àdúrà òun kò ní tètè gbà lọ́dọ̀ Ọlọ́run. A sì máa ń ṣe Ọlọ́run tí Ọlọ́run sì máa ń darí ìjìnyì àwa náà. Àìdáríjì, àìnídáríjì kì í jẹ́ kí àdúrà ènìyàn kọ tètè gbà.

Ìbéèrè èdè wo ni o fẹ́ kọ́? Ẹ̀dẹ̀ tó wù mí jù láti kọ́ òun ni èdè Faransé. Tí a mọ̀ sí èdè French, òun ló wù mí láti kọ́. Nítorí tí n bá lọ sí Cotonou, tí n bá fẹ́ ra ọjà, kí èmi náà kó lè máa sọ, kí n lè máa sọ èdè Faransé sí àwọn tí mo fẹ́ ra ọjà ní ọwọ́ rẹ̀. Ó wù mí púpọ̀ láti kọ́ èdè.

Ìbéèrè, nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ìgbà tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn ni nínú oṣù kọkànlá, ọjọ́ kẹrìnlá nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí. Nígbà tí wọ́n pe àpèjẹ, ọjọ́ náà ni a ṣe àpèjẹ wẹ̀jẹwẹ̀mu, ẹ́, ẹ́ tí a mọ̀ sí annivasérì tí a máa ń ṣe lọ́dọọdún láti tún rí ojú ara wa. Ọjọ́ náà ni mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn.

Ibéèrè, kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ewé? Mo fẹ́ràn, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ ni ìmọ́tótó, kí a máa kọ́ nípa bí a ṣe ń tọ́jú ara wa àti agbègbè wa. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Bóyá nítorí pé mo jẹ́ obìnrin ló jẹ́ kí n like, ló jẹ́ kí n fẹ́ràn ẹ̀kọ́ yìí. Mi ò tilẹ̀ mọ̀, ṣùgbọ́n ohun ti mo mọ̀ ni wipé mo fẹ́ràn ẹ̀kọ́ kókó ẹ̀kọ́ ìmọ́tótó.

Ìbéèrè, nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń sábà fọ aṣọ mi tí ó bá ti dọ̀tí ní òpin ọ̀sẹ̀ tàbí nígbà mìíràn tí n bá dé láti ibi iṣẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé òpin ọ̀sẹ̀ ọjọ́ Satide ni mo máa ń fọ aṣọ mi tí ó bá dọ̀tí.